Ìbéèrè tó wà lórí fanran yìí ni "ṣé o ní ọkọ̀?" Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Hmm, ìgbà tí-- láti kékeré mi, ni bàbá mi ti ní ọkọ̀. Ọkọ̀ yẹn ló máa ń fi gbé wa jáde, bóyá lọ sí, eh, ilé ìjọsìn, gbé wa lọ sí ilé ìwé, gbé wa lọ ra nǹkan lọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbúrò mi, àbúrò tán bí tẹ̀lé mi, ó bẹ̀rẹ̀ sí ní wa ọkọ̀ láti ọmọ ọdún-- láti bí ọmọ ọdún mẹ́fà lé logun. Ṣùgbọ́n èmi, mi ò kì í ṣe pé kò wù mí láti wa ọkọ̀, ṣùgbọ́n mo jẹ́ eeyan kan tó máa ń jáya. Mo jẹ́ ǹkan tó máa ń jáya. Kò jẹ́ kí n-- kò jẹ́-- fún ìdí yẹn, mi ò kọ́ bó ṣe ń wa ọkọ̀. Fún ọ̀pọ̀-- fún ìgbà pípẹ́, mi ò kọ́ bó ṣe ń wa ọkọ̀. Àbúrò mi ni kan ló máa ń wà àti bàbá mi, àwọn méjì yẹn nìkan ni. Ṣùgbọ́n ìgbà tó kú díẹ̀ kí n ṣe ìgbéyàwó, mo wà wò pé ó dè ẹ́ kí n kọ́ bó ṣe ń wa ọkọ̀ yìí o. Mo ló ọ̀rẹ́ kan tó ń ṣiṣẹ́ nínú-- tó jẹ́ olùkọ́ nínú yunifásítì kan ní Ogun, Ogun State ní orílẹ̀ èdè Nàìjíríà. Ọ̀rẹ́ mi yẹn máa ń wa ọkọ̀ dáadáa, ó máa ń wà, ó ti ní ìgboyà láti máa wa ọkọ̀. Mo wá sọ fún un pé ṣé ó lè kọ mi bí wọ́n ṣe ń wa ọkọ̀. Iyẹn ìgbà tó kú-- ẹ ní àkókò yẹn, ó kú díẹ̀ kí n ṣe ìgbéyàwó. Ó wá ní, "àh, òun ní ráye kọ́ mi torí òun ní sí ní inú ọgbà yunifásítì tó ti ń ṣiṣẹ́." Èmi rò wípé tí n bá lọ wa ọkọ̀ nínú yunifásítì yẹn, ó máa rọ̀ mí lọ́hùn láti tètè mọ̀. Ṣùgbọ́n, mo sa se igbeyawo, mi ò kọ́ bón ṣe ń wa ọkọ̀ náà. Ọkọ̀ mi sá tẹnumọ̀ pé, "àh, ṣé o ní kọ́ bó ṣe ń wa ọkọ̀ ni?" Ìgbà yẹn, eyo kan péré lánì. Mo wà wò wípé, "àh, ọkọ̀ yìí ni ọkọ̀ mi máa ń gbé lọ síbi iṣẹ́. Tí n bàá lọ wà á, tó lọ, tó lọ níí àbàwọ́n kan lára, inú mi ò ní dùn sí." Ṣùgbọ́n ní, um, ọdún tó kọjá, ọkọ̀ mi, ọkọ̀ mi ra-- no, ṣé ọdún tó kọjá ni? Àbí ní ọdún twenty-- eh, ọdún 2024? Ọkọ̀ mi ra ọkọ̀ tuntun. Ọkọ̀ mi ṣe ra ọkọ̀ tuntun. Ọkọ̀ mi wá fún mi ní, ló, ló wá ní kí n máa wa ọkọ̀ kejì. Ṣùgbọ́n kó tó di ìgbà yẹn, ọkọ̀ mi sá ti ń tẹnumọ̀ kí n lọ kọ́ bó ṣe ń wa ọkọ̀, kí n sá kọ́ bó ṣe ń wa ọkọ̀. Mo sá lọ sí ilé ìwé àwọn tó máa ń kọ́ ni bí wọ́n ṣe ń wa ọkọ̀. Mo sá kọ́ díẹ̀ pẹ̀lú, pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti wọn. Ki má pa'rọ́, ó ni mí lára nígbà yẹn. Ẹrú máa ń bà mí sá nígbà ìwọ olorun, irú wàhálà wo ni? Ẹrú máa sá ń bà mí. Ṣùgbọ́n ìgbà tó wá sá, tọkọ mi sá ra mọ́tò mi ní ọdún 2024. Mi ò bẹ̀rẹ̀ sí ní kọ́ ọkọ̀ yẹn, mi kò tú bẹ̀rẹ̀ sí ní lo ọkọ̀ yẹn, ẹ̀rù sì máa ń bà mí. Ìgbà tó wá di ọdún tó kọjá, bí mo ṣe ní ìgboyà láti sọ pé okay, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ ọkọ̀ yẹn padà, mo wá fẹ́ kọ́ pẹ̀lú mọ́tò tó kọ̀ mí gbé fún mi. Mo ṣe wá bẹ̀rẹ̀ níyẹn. Àh, kò rọrùn torí ẹ̀rù, ẹ̀rù máa ń tètè bà mí gan an. Ó ti ẹ́ nígbà tí mo dá gbé ọkọ̀ yẹn jáde, tí táyà ọkọ̀ yẹn lọ fọ́, mo lọ fi ya irin. A kò wá tun wù mí láti gbé jáde mọ́. Ṣùgbọ́n ọkọ̀ mi, ọkọ̀ mi ràn mí lọ́wọ́, ó gbé mi gbà mí ní ìyanjú pé, "iró, kin má torí ẹ̀ sọ pé mi ò ní wàá mọ́ kí n tún lọ gbé." Mo láyọ̀ láti sọ pé láti inú ọdún yìí, mo wá-- ọkọ̀ mi wà. Ó ti wà. Ọkọ̀-- bí mo ṣe ń wa ọkọ̀, ó ti-- mo ti gbìyànjú sí i. Mo ti mọ̀ bó ṣe ń wa ọkọ̀ dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, mo lè rò wípe esi mi kún tó. So ní ìdáhùn sí ìbéèrè tó wà lójú fanran yi "ṣé o ní ọkọ̀?" Màá ní, "bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, mo dẹ̀ máa ń wa ọkọ̀." Ẹ̀ṣee gan an ni.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Láti kékeré ni mo ti fẹ́ràn orin kíkọ. Ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ìwé tí mo lọ yẹn, to bá ti di ìgbà ta bá ní ayẹyẹ kan ta fẹ́ ṣe ní ilé ìwé, ilé ìwé tí mo lọ. Bóyá ayẹyẹ kérésìmesì, bóyá ayẹyẹ òpin sáà ọ̀sẹ̀, bóyá ayẹyẹ easter, ìgbà tí a kan Jésù mọ́ igi tí Jésù kú fún ẹ̀ṣẹ̀ wa. Tó bá ti ń súnmọ́ ìgbà ayẹyẹ yẹn, ilé ìwé tí mò ń lọ máa ń jẹ́ káwọn ọmọdé kọrin, wọ́n máa ń jẹ́ kó, wọ́n máa ń gbáradì láti kọrin ní ọjọ́ ayẹyẹ náà. Nígbà yẹn ó ní teacher kan, ó dàbí pé Àǹtí Moji la máa ń pe teacher yẹn. Teacher yẹn àwọn náà ń ṣe àkóso orin kíkọ láti ṣàkóso bá, bá àwọn ọmọ ilé ìwé ṣe ń kọrin, àwọn ló máa ń kọ wọ́n lórin. Tí mo bá ti wá rí teacher yẹn tó ń kọ wọ́n lórin, ah! A wá wù mí kí n wà bẹ́ẹ̀, a wù mí, a wù mí. Ọjọ́ kan, ah! Ó dà pé mo lọ bá teacher yẹn pé, "Ejọ má, mo fẹ́, mo fẹ́, mo fẹ́ darapọ̀ mó àwọn tó ń kọrin yìí." Teacher yẹn, mi rò pé ó dá mi lóhùn. Bóyá teacher yẹn ṣe, olùkọ́ yẹn ṣe bígbà tóun ò tì ẹ gbọ́ nǹkan tí mo ṣọ. Ah! Bí mo ṣá ṣe, mú ọkàn kúrò bẹ́ẹ̀ nìyẹn, ṣùgbọ́n bó ṣe máa ń kọrin, ó máa ń wù mí gan ni, ó máa ń wù mí kí n wà lára wọn kí a máa kọrin. Hmm! Kò dẹ́ ṣéṣé ni yẹn tí mo fi-- ìgbà tó wá yá, mo wá ní àǹfààní láti darapọ̀ mó àwọn tó ń ṣe ijó ìbílẹ̀. Bó ṣe ń jó ni wọ́n máa ń kọrin. Mo ṣe kúkú jó, darapọ̀ mọ́ wọn. Ijó ìbílẹ̀ ni, a máa jó, a máa kọrin. Mo ṣá ṣe yẹn, inú mi dùn. Ìgbà tí mo wá wọ ilé ìwé gíga tí a mọ̀ sí secondary school ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìwé gíga tí mo lọ, wọ́n tí ẹẹ ní ẹgbẹ́ akọrin tí wọ́n máa ń kọrin nígbà ayẹyẹ kérésìmesì, ayẹyẹ òpin sáà iṣẹ́, ayẹyẹ easter oríṣiríṣi ayẹyẹ la ṣá máa ń ṣe ní ilé ìwé mi nígbàyẹn. Ah! Mo ya dára pọ̀ mọ́ wọn, inú mi dùn gan. Mo dára pọ̀ mọ́ wọn. Màá ṣá dára pọ̀ mọ́ wọn tó bí ọdún mẹ́ta sí mẹ́rin. Inú mi dẹ dùn lọ́pọ̀lọ́pọ̀ pé mo dára pọ̀ mọ́ wọn. Ìgbà tí mo tún wá wọ, ah! Mo gbàgbé láti sọ, ilé ìjọsìn tá a máa ń lọ náà, wọ́n ní akọrin àwọn ọmọdé, mo dára pọ̀ mọ́ wọn náà, inú mi dùn gan. Ìgbà tí mo tún wá dàgbà tí mo di ọ̀dọ́, mo dára pọ̀ mọ́ àwọn akọrin ọ̀dọ́ ní ilé ìjọsìn tí mo lọ. Ìgbà tí mo wá wọ ilé ẹ̀kọ́ yunifásítì, mi ò tì ẹ dára, mi, mi ti ẹ fi bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn akọrin wà fún ilé ẹ̀kọ́ náà. Ìgbà tí mo wá dé, tí mo wá wà ní ọdún kẹta ní yunifásítì tí mo lọ, àbúrò mi gan ló jẹ́ kí mo mọ̀ wípé, ah! Àwọn kan ma máa ń kọrin. Wọn kàn máa ń kọrin lásán, wọ́n tún máa ń sanwó fún wọn tí wọ́n bá kọrin. Ah! Bí inú mi ṣe dùn nìyẹn. Tí bá ti, tó bá ti di ìrọ̀lẹ́, ó dà pé lọ́dún yẹn bí ọjọ́ àlàmísì la máa ń pàdé la máa ń kọrin nígbà yẹn. Ah! Inú mi máa ń dùn. A máa ń lọ káàkiri, a ti lọ kọrin fún governor rí. Ah! Mo fẹ́ràn rẹ̀. A kọrin fún ọ̀gá ilé ìwé wa náà. Tábá dé tí kọrin bẹ́ẹ̀ yẹn, wọ́n máa ń bu wa lówó. Owó yẹn bó ṣe kéré tó, ah! Ó jọ mí lójú. Nítorí pé ó tún jẹ́, ó tún, ó tún, ó bù kún owó tí àwọn òbí mi fún mi láti ilé. Mo kọrin lọ́pọ̀lọ́pọ̀ nígbà yẹn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti kúrò yunifásítì, mi ò dára pọ̀ mọ́ àwọn tó ń kọrin kankan mọ́. Ṣùgbọ́n ìgbà mìíràn, mo máa ń kọrin nínú ilé. Kò dé kọjá yẹn. Ìdáhùn sí, gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tó wà lórí fónrán yìí, màá sọ wípé mo fẹ́ràn orin kíkọ, mo fẹ́ràn kíkọrin. Mo lè rò pé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹ ṣé púpọ̀.